Mi ò tí ì lọ́kọ̀ tí mo fẹ́ ra epo fún, mi ò tí ì ní ọkọ̀ ti tèmi, só ò kú ní láti rà, mi ò nílò láti ra epo, ẹni tí ó bá ní ọkọ̀ ló má nílò láti ra epo sínú ọkọ̀ rẹ̀, ṣùgbọ́n èmi ò ní ọkọ̀ tí mo fẹ́ rọ́po sí.

A ti tọrọ àforíjì ko lè rara torí pé ọmọ mùsùlùmí ni mí. So tí mo bá fẹ́ tọrọ àforíjì, mo ma lọ sí mọ́ṣáláṣí, mo de ma ń ṣe àdúrà sí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala fún àforíjì.

Rárá o, mi ò mọ̀, mi ò mọ̀ nǹkan tó ń jẹ bẹ́ẹ̀.

Ìbéèrè yẹn kò yé mi dáadáa torí ẹni mi mọ̀ bí mio ṣe lè dáhùn dáadáa. Kọ́kọ́rọ́ mi sí i, ṣé ní ilé ni àbí ti baá ń jáde àbí ti baá wà ní ibi iṣẹ́ àbí ti baá wà ní ilé ẹ̀kọ́, ìbéèrè náà kò fi bẹ́ẹ̀ yé mi dáadáa.

Kò sí bí mo se lè gbá yẹn, torí pé mi jẹ́ ẹnìkan tó jẹ́ pé mi ò hun fi bẹ́ẹ̀ tí kínkan ní lilẹ̀ lilé, mu ń kan lilé so ilé ayé mi lè ráárá. Èyíkéyìí tó bá ti wá kò sí wàhálà. Ní pẹ̀lẹ́pẹ̀lẹ́, ní ifarabalẹ̀ pẹ̀lú inú dídùn.

Àkókò ìrọ̀lẹ́ tí gbogbo ọjọ́ bá ti wà ní ìrọ̀lẹ́ àkókò tí mo fẹ́ràn jù ni yẹn.

Mi ò tíì ní kọ̀ǹpútà lọ́wọ́ tí mo wá báyìí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ nìkan ni mo ní. Tí n bá ti lowo ni màá ra kọ̀ǹpútà. Kọ́ loruń pèsè owó fún mi, màá ra láìpẹ́.

Eléyìí kò le rára. Èmi ò sí nínú eni tó wà ní ipò yìí ṣùgbọ́n tí bá wà nínú ipò yìí bí màá ṣe ṣé ni pé màá fi àsìkò si láti jẹ́ kí àwọn méjèèjì dọ́gba ko wà ní dọ́gba dọ́gba. Ikan ò ní pọ̀ ju kan lọ. Àsìkò kan ò ní pọ̀ ju ìkan lọ ṣùgbọ́n mi i sí nínú ipò yìí torí mó ṣi ń lọ sí ilé ẹ̀kọ́ gíga fásitì.

Mi ò ní èyí tí mo fẹ́ràn jù, kò sí eré ìdárayá tí mi ò fẹ́ràn. So pẹ́ mo wáa ní ohun tí mo fẹ́ràn jù yẹn, mi ò ní. Boya mọ̀ wa lè ní lọ́jọ́ iwájú o, ṣùgbọ́n lọ́wo lọwo bayii mi ò ní.

Rara ni ò nífẹsí rara torí nǹkan gidi o ń jáde nínú kí ẹyan máà jíyàn, ọmọ gidi o ń jíyàn ẹni tí ó bá níìfẹ̀ sí ìfọ̀kọbalẹ̀ kò ń jíyàn.

Bẹ́ẹ̀ni, mo mọ. Ko le rárá.

Rárá, mi kìí lò kàn tó jọ bẹ. Mi kì í lònàkò tó jọ bẹ rárá.

Rárá mi ò ní káàdì iṣẹ́, mi ti ṣe ẹ̀yọ kan. Mo ń gbèro gbà láti ṣe ní ọjọ́ iwájú. Bọ̀ lọ́wọ́ báyìí mi ti ni.

Mọ fẹ́ràn dòdò àti ẹyin díndín, mọ dẹ̀ fẹ́ràn ìrẹsì pẹ̀lú ẹja àti ẹran lórí ẹ̀. Àwọn oúnjẹ méjì tí mo fẹ́ràn jù ni dòdò àti ẹyin díndín pẹ̀lú ẹja àti ẹran lórí ìrẹsì.

Mo ṣì gún ní ìṣe ìrọ̀lẹ́ yìí. Ojojúmọ́ ni mo màá n gun ọkọ̀ akẹ́rù torí pé ilé ìwé fáfitì tí mo máa ń lọ, mo nílò láti gun ọkọ̀ akẹ́rù láti dé ibẹ̀. Mo lè gun ọ̀kadà náà ó ṣùgbọ́n ọkọ̀ akẹ́rù ni ó pé mi torí owó náà, owó ọkọ̀ akẹ́rù kò wọ́n ju ọ̀kadà lọ.

Iṣẹ́ tí mọ ṣe kẹ́yìn ìgbéyewó rẹ̀ dà, mo nífẹ̀ẹ́ sí torí pé mọ rí àwọn àṣíṣe mi àti àwọn dàda mi, ibi tí mo kú sí àti ibi tí mo dá jùlọ mọ rí wọn, so ó dà, mo nífẹ̀ẹ́ sí.

Ojoojúmọ́ ni mo máa ń ṣe àyẹ̀wò ímeèlì mi torí pé nǹkan tí mò ń ṣe ó jọ pé kí ma wò ímeèlì mi. Ojoojúmọ́ ni mo máa ń gba méséjì sórí ímeèlì mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń bèèrè ọ̀nà lẹ́ẹ̀kọ̀kan. Ayé ẹrọ ayélujára ta wà nísìí. O ti rọrùn láti mọ ọ̀nà fúnra ara rẹ, tó bá lo bí, tí ẹ̀yàn bá lo bí Google Map ó ti rọrùn. Ṣùgbọ́n mo máa ń bèèrè lọ́wọ́ àwọn ènìyàn tí mi bá mọ ibi tí, tí mi bá mọ ọ̀nà ibi tí mò ń lọ, mo máa ń bèèrè lọ́wọ́ àwọn ènìyàn.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo, lọ́pọ̀lọpọ̀ ìgbà. Bẹ́ẹ̀ni, mo máa ń lo dáadáa. Mo sì nífẹ̀ẹ́ sí láti máa lo.

Rárá mi ò kí ń ṣibẹ̀ torí pé mi ò nífẹ́ sí i, mi n ṣibẹ̀ rárá àti rárá. Mi ò nífẹ́ sí láti má a ṣebẹ̀. Mo má n ṣe lẹ́ẹ̀kọ̀kan, ẹ̀kọ̀kan péré ni mo má n ṣe.

Mo mọ bó ṣe máa ń se ìrẹsì dáadáa. Mo mọ bó ṣe máa ń dín dòdò dáadáa. Mo mọ bó ṣe máa ń se omi ọbẹ̀ tàbí ẹ̀fọ́ rírò tàbí ẹ̀gúsí dáadáa. Mo mọ bó ṣe máa ń se, ehn, àmàlà àti ewédú dáadáa. Mo tí mọ bó ṣe máa ń se iṣu dáadáa. Mo mọ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn oúnjẹ, àwọn oúnjẹ èdè, àwọn oúnjẹ ilẹ̀ Yorùbá tó gbajúmọ̀. Mo mọ, mo mọ àwọn oúnjẹ yẹn se dáadáa.

Fún èmi o, mi ò kí ń fin, ṣùgbọ́n mọ nífẹ̀ẹ́ sí oorun rẹ̀. Àti ìgbà tí mo ti wà ní ilé tí mo gbà, mii fin rí. Ṣùgbọ́n ìgbà tí má ń wà ní ilé àwọn òbí mi, àwọn òbí mi má ń fin. Mo nífẹ̀ẹ́ sí oorun rẹ̀ but èmi fúnra mi, mi ò kí ń fi. Bóyá tóri pé mii rí níbi tí mọ wà, ká ní mo rí ni mo lè ra ká dẹ́ fin.

Nígbà kan bí mo bá ti wà ní ọ̀dọ̀ àwọn òbí mi, mo máa ń wọ aṣọ ìṣùn iyẹn tó máa ń pè ní night gown ní èdè òyìnbó night wear mo máa ń wọ. Ṣùgbọ́n láti ìgbà tí mo ti dé ilé tí mo gba, aṣọ tí bá wọ̀ jáde náà ni mo máa ń wọ sùn. Màá kọ̀ wẹ̀ lẹ́ẹ̀kọ̀kan nígbà mi, máa dé sùn pelu ásọ náà.

Rárá mi ò ní ọkọ̀, ṣùgbọ́n lágbára Ọlọ́run kí ọdún, kí ọdún ẹgbẹ̀rún méjì ó lé ẹ́tàdínlọ́gbọ̀n tó parí, màá ní ọkọ̀ ti tèmi tí màá rà. Àbí màá lo, àbí màá ti lowó tí mo fẹ́ fi ra, tó bá wù mí mo lè rà, tí ò bá wù mí mo lè má rà, ṣùgbọ́n lágbára Ọlọ́run màá ti ní owó tí màá fi rà torí mò ń ṣisẹ́ towards láti ní irú owó bẹ́ẹ̀ lọ́wọ́, irú owó bẹ́ẹ̀ yẹn lọ́wọ́

Fún èmi o, mo má ń ká ní ẹni kan ni mo se àdéhùn fún, tí nbá ti rí ẹni náà, mo máa rántí àdéhùn náà lẹ́ẹ̀kaná. But ká ní ara mi mo se àdéhùn fún láti ṣe nǹkan kan, mo máa ń lo Google Calendar láti set reminder. Bo yà mo fẹ́ ṣiṣẹ́ ní, mo fẹ́ ṣiṣẹ́ lórí application kan ni, àbí mo fẹ́ kàwé ni, àbí mo fẹ́ sùn ni, àbí mo fẹ́ lọ sí mọ́ṣáláṣí ni, mo máa ń lo app reminder tí máa set lẹ́ẹ̀, tí màá lo. But ká ní èèyàn ni mo se àdéhùn fún láti ṣe nǹkan fún, tí nbá fi lè rí ẹni náà, màá rántí àdéhùn tí mo ṣe fún ẹni náà.

Ó ti pẹ́ tí mo ti kẹ́yìn fo, torí pé mi ò nífẹẹ sí láti má a fo. Owó àwọn nnkan bẹ́ẹ̀ mi ò nífẹẹ sí láti má a ṣe. Lọ́pọ̀lọ́pọ̀ ìgbà ẹni lé lé ni mo máa ń wà. N kò máa ń-- mo máa ń operate lórí fóònù mi àbí kí n sun. Mi láì kí kí ma jáde àbí kí ma ṣe àwọn activities ita lọ́pọ̀lọ́pọ̀ ìgbà. Ẹ̀kọ̀kan ni mo máa ń jáde. À fi tí bá fẹ́ lọ sí ilé ìwé gíga fáṣítì mi nìkan ni mo máa ń jáde bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n tí n bá lọ sí ilé ìwé fáṣítì mi, mo máa wà nílé. Bóyâ nítorí pé mi kò ní owó lọ́wọ́ ni. Tí bá lówó lọ́wọ́, màá máa jáde dáadáa. So bẹ́ẹ̀ yẹn ni ò ṣe rí.

Bẹ́ẹ̀ni mo ní wà tí ó dára torí ẹ̀sìn tí mo ń ṣe ti kọ́ wa ní àwọn òfin tí èèyàn gbọ́dọ̀ ní tí ń máa jẹun. Àkọ́kọ́ ni pé bí ẹ̀sìn wa ṣe kọ́ wa ọ, ẹ̀sìn mùsùlùmí, ẹ̀sìn Islam ni èmi ń ṣe. So bi wọ́n ṣe kọ́ wa ni pé tó bá fẹ́ jẹun o gbọ́dọ̀ lọ kọ fọ ọwọ́ rẹ ná. O fẹ́ lo ṣíbí ni o, o ò fẹ́ lo ṣíbí, o gbọ́dọ̀ lọ kọ fọ ọwọ́ rẹ. Tó bá ti wá fọ ọwọ́ rẹ, ibi tó ti fẹ́ jẹun o gbọ́dọ̀ ní nǹkan tí wàá tẹ́ sílẹ̀ tí wàá fi jẹun wà á gbe sí lórí. Torí ìdí tó gbọ́dọ̀ fi ní nǹkan tó fẹ́ tẹ́ sílẹ̀ ni pé in case tí oúnjẹ tó bá ń jẹ bá jábọ́, o lè mú jẹ so that, kò ní dàbí pé òun waste oúnjẹ. Àwọn etiquette oúnjẹ fún àwa niyẹ́n, mo dẹ̀ máa ń try láti follow àwọn etiquette yẹn torí ó ṣe pàtàkì. Lẹ́yìn yẹn, a gbọ́dọ̀ ṣe àdúrà ká tó jẹun. Tó bá ti ṣe àdúrà tán wọn máa bere sìni jẹun, a dẹ̀ máa jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún wa and ti aa bá ti ń jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún wa, a gbọ́dọ̀ fi ọwọ́ òsì wa ṣe nǹkan táa bá ń jẹun. Boya ti abá tí wá ń jẹ oúnjẹ tí kò nílò láti lo ṣíbí, tó wà á lo ọwọ́ ọ̀tún láti fi jẹun, o ò gbọ́dọ̀ fi ọwọ́ òsì mú cup láti fi mú omi. Ọwọ́ ọ̀tún yen ná ni wàá lò ká fi mú cup tó wà á fi mú omi. O lè ṣọ́wọ́n rẹ nù kí ó tó mú cup náà, o dẹ̀ lé máa ṣọ́wọ́n ẹ nù. But o gbọ́dọ̀ lo ọwọ́ òsì rara rárá. Mo ní kò sí ìgbàláyé láti lo ọwọ́ òsì láti fi jẹun. So àwọn etiquette oúnjẹ nìyẹn fún àwa mùsùlùmí tí a gbọ́dọ̀ máa tẹ̀lé.

Fún èmi ò ní pàtó. Ǹkan tí mo máa ń ṣe ní pé mo máa ń try láti, láti kíyèsi ìwà wọn, kíyèsi bó ṣe máa ń ṣe ǹkan. Tí m bá ti wá kíyèsi, màá wá try láti, màá wá, màá wá fi ṣe, màá fi ṣe compare, màá fi ṣe àyẹ̀wò láàrin tí tẹmi àti tí tawọn. Màá fi wo èyí tí ó dà jù, màá wá try láti, láti ṣe dáadáa ní ọjọ́ mi. Mo ṣe máa ń ṣe ni yen mo máa ń try láti, láti máa wo ìṣe wọn. Màá fi, màá, màá wo ìṣe wọn ká fi wo ìṣe tí tẹmi. Màá wo èyí tí ó dá nínú ti, tí ó dá nínú tawọn, to yé pé wọ́n ṣe dáadáa ńbẹ, màá wọ tẹmi náà. So màá wá ṣe, màá ṣe méyi papọ̀ láti fi ju wọ́n lọ. Mi, mo ṣe máa ń ṣe tí tẹmi níyen. Ó de dáa bẹ́ẹ̀ torí, torí ayé máa wà láti, láti ṣe dáadáa ni, ní ọjọ́ mi. Ṣó bó ṣe wà ní yẹn?

Rárá o, mi ò ní gíláàsì ọ̀run torí pé mi ò nífẹ̀ẹ́ sí láti máa lo gíláàsì ọ̀run. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mi kì í rìn nínú ọ̀run gan tẹ́lẹ̀ torí lọ́pọ̀lọpọ̀ ìgbà inú ilé ni mo máa ń dúró sí. Mo nífẹ̀ẹ́ láti máa dúró sínú ilé lọ́pọ̀lọpọ̀. Mi ò mọ̀ dí, mo kan nífẹ̀ẹ́ láti máa dúró sínú ilé àti kékeré ni mo ti máa ń dúró sínú ilé gan-an. Bí i torí náà ni bá ti mo bá dàgbà níìsín, mi ò nífẹ̀ẹ́ sí láti máa jáde lọ bẹ́ẹ̀ yẹn. So mo like kí n máa wà nínú ilé. Àyàfi tí bá fẹ́ lọ sí ilé ìwé gíga fásitì mi nìkan ló kù. Ní ilé ìwé gíga fáfitì mi gan-an, mi ò jáde lẹ́yìn táa bá ti receive lecture nínú class. Táa bá ti receive lecture tán, mo máa ń bọ̀ ní ilé ni. Tí bá dẹ̀ tí n padà wá ilé, màá ra ǹkan tí máa fẹ́ jẹ, màá dé wá jẹ nínu ilé, màá dé wá ninu ilé mi. Mo nífẹ̀ẹ́ sí láti máa dúró sínú ilé gan-an lọ́pọ̀lọpọ̀. Mo nífẹ̀ẹ́ sí gan-an.